Mi ò fẹ́ran kí ń máa ra oúnjẹ ní òpópónà. Mo fẹ́ràn kí n máa se oúnjẹ fún ara mi ní gbogbo oúnjẹ tí mo bá fẹ́ jẹ. Mi ò láìki oúnjẹ ní òpópónà rara, rara, rara. Kí ẹ ṣe oúnjẹ fún ra ara mi ní gbogbo oúnjẹ tí mo bá fẹ́, èyí ni mo fẹ́ràn jù.

Mo fẹ́ran ajodun, ajọdun bí kí èèyàn máa ṣe igbeyàwó àbí kó máa ṣe orúkọ ọmọ àbí kí ó máa ṣe ìjáde ní ilé ẹ̀kọ́ kékeré àbí gírámà àbí ti alá oní, ileewe gíga. Mo fẹ́ máa gbọ́ ǹkan aládùn aládùn àjọ̀dún bẹ́ẹ̀.

Ìgbádùn mi, mo fẹ́ràn kí ń máa gbádùn púpọ̀ jù. Torí ìgbádùn dára lára ga ni ìgbádùn mi. Tíí n bá rí ǹkan tí ó máa ń mú inú mi dùn. Ó ní ìgbádùn mi ló máa ń mú kí n fi ọkàn balẹ̀ láti ṣe ìgbádùn tó wù mí láti ṣe.

Mo fẹ́ràn láti kọ́ èdè Awusa. Mo fẹ́ràn èdè náà púpọ̀ jù kí n kọ́ èdè Awusa àti èdè Igbo. Mo fẹ́ràn èdè náà méjèèjì láti kọ́. Bẹ́ẹ̀ ni, àwon èdè tí mo fẹ́ràn láti kọ́ nìyẹn.

Iṣẹ́ tó dára ni, iṣẹ́ tí mo sì fẹ́ràn láti máa ṣe ni, ní gbogbo ìgbà, mo fẹ́ràn iṣẹ́ bẹ́ẹ̀ kin ma ṣe ní gbogbo ìgbà.

Ah! Ode ke. Mi ò tíì ṣe ọdẹ rí o. Ni mo mọ̀, tí wọ́n ń pè ní ọdẹ, mo kàn máa ń gbọ́ ni. Mi ò tíì ṣe ọdẹ rí o. Mio ní àyà tó tó bá yẹn tí mo lè fi lọ ṣe ọdẹ nínú igbó kejikeji. Mi ò tíì ṣe ọdẹ rí o. Mo kàn máa ń gbọ́ ni. Mi ò tíì ṣe ọdẹ rí o.

Ẹ̀, kò sí ìgbà tí mi o mi ò fi bẹ́ẹ̀ wọ ojú àwòrán ní ojoojúmọ́. Boyá bí i ẹ̀ẹ̀kan sí ẹẹ̀méjì mo máa n wọ̀ ojú àwòrán ní ojoojúmọ́, mi ò fi bẹ́ẹ̀ wọ̀

Àṣà tí ẹbí mi máa ṣe, hm, a ní àṣà, a ní àṣà ijó jíjó. Bẹ́ẹ̀ ni a máa jó, a ní àṣà ijó jíjó, a sì ní àṣà mìíràn náà tí a máa ń ṣe. A ní àṣà.

Nkàn tí ó wá nínu àpò owó mi, mo màá ki kíni tí, mo fi máà ki fóònù mi bọ̀nà. Mo màá fi ẹrọ ìbánisọ̀rọ̀ mi bọ̀nà, mo màá ki sí inú àpò owó mi. Bo si màá fi nǹkan mirán na sí, bóya bí gègé ìkòwé. Bí awọn nǹkan miràn owó.

Ètò ìdárayá mi ó lọ dáradára torí èmi náà mo nífẹ̀ẹ́ sí ìdárayá púpọ̀ kí máa dárayá kí máa ṣe ìdárayá ní gbogbo ìgbà. Mo fẹ́ràn sì, mo sì nífẹ̀ẹ́ sí kí n máa ṣe ìdárayá púpọ̀. Bẹ́ẹ̀ ni mo nífẹ̀ẹ́ sí.

Boya bí mo wà boya bì ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rédíò àti ẹ̀rọ ayárabíàṣá alágbèfọ̀ beèn.

Láti tayọ síra àwọn alábàsiṣẹ́ mi, mo máa ń múra ṣiṣẹ́ dáradára. Mo máa ń wà pé èmi ni mo máa jé aṣíwájú láàárín wọn, idi ti mo se máa ń múra ṣiṣẹ́ nigba mii niyen.

Kò sí àkókò tí mi ò fẹ́ràn jù. Àkókò isẹ́, isẹ́ la fi ń ṣe. Àkókò ìsinmi, náà sì rè ìsinmi ni a fi ń ṣe. Àkókò oúnjẹ, oúnjẹ ni a fi ń jẹ. Kò sí àkókò tí ò ní ìgbà tí rẹ̀, kò sí àkókò tí mi ò fẹ́ràn sí. Gbogbo àkókò mi ò fẹ́ràn sí jù.

Èmi ò ní oúnjẹ kan pàtó tí mo máa ń jẹ ní ọ̀sán o. Oúnjẹ tí ọ bá ti wà, tí ó bá ti wù mí jẹ, ní àkókò náà oun ni mo máa jẹ. Mi ò ní pé pàtó oúnjẹ kan ni mo máa ń jẹ ní ọ̀sán, oúnjẹ tí mo bá ti rí ni mo máa jẹ.

Tí mo bá ti tẹ fóònù mi, bá ti tẹ fóònù mi díẹ̀, tí mo wo múfì, tí mo wo fíìmù àbí bí n ṣe ǹkan mìí ní orí fóònù mi tí bá ti ṣe tán, mo máa, mo máa gbàdúrà mo de ma sùn.

Kò sí yàrá ibi tí èmi kin lò sí ọ, ko si si yàrá ibi tí mi ò fẹ́rán. Nìbí mo fẹ́ ràn yàrá ibi tí èmi àti ìyà mí, tí mo máa ń sùn sí, mo fẹ́ ràn rẹ̀ láti máa sùn. Mo fẹ́ ràn rẹ̀ kí ó fẹ́ ràn yàrá ìgbálè tí ó fẹ́ ràn, ó fẹ́ ràn rẹ̀.

Bẹ́ẹ̀ni, mó máa de ni àkókò. Àkókò tí wọ́n bá si fún mi, àkókò náà ni màá din. Bóyá a fẹ́ ṣe ìpàdé kan ni àbí á fẹ́ ṣe nǹkan kan ni, àkókò náà mi ò ní jẹ́ kó kọjá mi. Mo máa dín ni àkókò. Àbí èmi àti àwọn ẹlẹgbẹ́ mi a bá ní ọ̀rọ̀ láti sọ, mo ma de ni àkókò.

Bẹ́ẹ̀ni, mo mọ bí wọ́n ṣe máa ń gun kẹ̀kẹ́. Mo máa ń gun kẹ̀kẹ́ gùn dáradára. Mo mo kẹ̀kẹ́ gùn. Mo máa ń gun kẹ̀kẹ́ ṣere ní àyíká wa. Mo mo kẹ̀kẹ́ gùn. Bẹ́ẹ̀ni, mo mọ kẹ̀kẹ́ gùn. Mo máa ń gun kẹ̀kẹ́ gùn.

Má dà ìbò ìkòkò mọ́ ìtara tara. Kí ní ǹkan tí a bá pè ní ìkòkò? Ìkòkò ni yóò báa jẹ́ ìtara, kí ó má fi ìkòkò rẹ tàfara, kí ó má fi ìkòkò rẹ ṣeré. Má dàbòbò ìkòkò mọ́ ìtara. Ìdábààrá.

Wẹ̀, mà wẹ̀ wẹ̀ dára dára, mo mọ bí wọn ṣe ń wẹ̀ dára dára. Bẹ́ẹ̀ni ìwà tí kò sí wà tó kékeré ló bá ti kọ wíwẹ̀ mio ń wẹ̀ mà wẹ̀ wẹ̀ dára dára, mà wẹ̀ wẹ̀, mà wẹ̀ wẹ̀ dára dára, à ti kékeré ni mi ti kọ́.

Àgọ́ hmmm. Mo ti lọ sí àgọ́ rí, mo ti lọ wo ìyekàn mi níbẹ̀. Mo ti lọ sí àgọ́ rí ní ekan, naa ni mo lọ sí àgọ́ rí a sì nàjú rẹ̀. Mo mọ̀ bí mo máa wà lọ sí àgọ́ ní ìgbà náà.

Ìgbà tí mo fẹ́ gba owó ní ilé ìfowópamọ́sí, tí ẹ́ rò, tí kíni wón ṣe segege níbẹ̀ tí kò tètè gbé owó bọ́ sí ìta, ìgbà náà ni mo pé lọ sí ọjà ri.

Mo máa bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ tí àpọ́nle ṣe àpọ́nle tí ọ̀yàyà ṣe ọ̀yàyà. Mo sì máa bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ nítorí ó dára kí èèyàn máa pọ̀n àwọn oníbàárà reẹ lé ní ọpọ̀ igbà. Mo máa pọ̀n àwọn oníbàárà mi le dáradára.